Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparisẹ́? Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìfarisẹ́? So we can say that one, it means àsìkò ìfarisẹ́ means your closing hour. So, àní kú ìbọ̀lẹ̀ áṣẹ, báwo ni o ṣe máa ń kojú àsìkò ìfarisẹ́?

Ìrọrí mélòó ni o máa ń lò? Ìrọrí mélòó ni o máa ń lò? Iyen de tu mó si ni èdè oyinbo pé how many pillows do you use? Like how many pillows like, like whenever you want to sleep. Nkan to máa ń gbé sórí ẹ. The things you put on your head, either be it pillow or whatever, like how many do you use? Ìrọrí mélòó ni o máa ń?

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Hmm. Or did you not eat meat? Ẹran means meat in Yoruba. So ṣe o jẹ́? Are you that type of person that don't eat meat?

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Ìyẹn ni ẹ́ tún mọ̀ sí ní èdè òyìnbó pé how do you arrange your work money? How do you arrange or how do you manage your work money? Wọn pè é ní báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn owó iṣẹ́.

Ṣe o ni irungbọn? Ṣe o ni irungbọn? So iyẹn de tunmo si ní ede oyinbo pé "do you have beards"? Do you have beards? That is ṣe o ni irungbọn? That beards. Oun la n pe ni irungbọn ní Yoruba but in English it is called beards. So ṣe o ni means do you, do you have.

Nigba wo ni o kẹyin sun kun. Nígbà wo ni o gé yín sunkún? Ìyẹn dẹ tú mọ si when last did you cry or when did you last cry. Wọn máa pè é ní nígbà wo ni o kẹyín sunkún? Nígbà wo ni o kẹyín sunkún? So ìtúmò ti í pé when did you last cry or when last did you cry.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? I know ọkàn in Yoruba means or it translates to heart. Heart, àwa ń pè ní ọkàn. So ṣe o máa ń ṣe means do you do. So ṣe o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Do you renew your heart or do you usually renew your heart?